Ṣé o ní irungbọ̀n? Mo ní irungbọ̀n gidi gan. Kódà irungbọ̀n jẹ́ ara àwọn nǹkan tí à mọ́ gbádùn ní ara mi jù torí pé wọ́n mú ara mi yá, wọ́n mú ara mi dá ṣúkẹ́ ṣúkẹ́. Ṣùgbọ́n ṣì jẹ́ nǹkan tó jẹ́ tẹ́lẹ̀. Àyàn ṣe wípé àwọn ẹlẹ́sìn ìsìlámù nìkan ni wón ní í. Àwọn oníṣìn, àwọn ọmọ ọ̀dọ́ ìlú wa tí ó jẹ́ pé àwọn fẹ́ ṣe fanboy, àwọn náà tí n fi irungbọ̀n ka lẹ̀

Ṣé o máa ń rín ní àlàáfíà? A opẹ́ ní fún Ọlọ́run oba, ọba tó ní gbogbo nnkan. Ohun náà sì ló ni ẹ̀yìn àlàáfíà. Ọ́un ló fún mi ní opportunity láti rìn ní àlàáfíà, tó sì jẹ́ pé mo lọ mọ́nbọ̀ ní ojoojúmọ́. Tí e bá ṣe pé ọla Oluwa ni, àti rinrin alafia o léè possible.